Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésẹ ayé? Mo máa ń ṣe ìdọ́gba láàrín ìgbésẹ ayé, iṣẹ́ àti ìgbésẹ ayé nípa rírí dájú wípé iṣẹ́ dúró sí ibi iṣẹ́, ilé sì dúró sí ilé. Ni àwọn àsìkò tó bá dàbí wípé iṣẹ́ gba omi mu tí ó jẹ́ pé ó lè fẹ́ pa ọrọ̀ ilé jẹ, màá ríi dájú wípé mó ya àkókò sọ́tọ̀ láti ráyè tí ilé nítorí wípé bá dá ba loko tó làjọ̀ ile làá padà bọ̀ sí.